Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ nítorí pé owó jẹ́ nǹkan tí eyan máa ń sáré ná. Kò dẹ́ dá pé èèyàn sì máa ń sáré ná owó báyen Nítorí náà ni mo máa ń fi owó pamọ́ sí gbogbo àpò mi nígbà mí. Àwọn àpò ṣòkòtò mi ni mo máa ń fi owó pamọ́ sí. Tí n bá ti wá fi owó pamọ́ sí gbogbo àwọn ṣòkòtò báyen, lọ́kàn máa di ọjọ́ kan, mo kò mọ̀ wá ṣọ yẹn, màá dẹ̀ wá rí owó kan nínú ẹ̀. Àbí pé nígbà mi tí bá ní, tí bá nídi owó kan, màá kàn lọ́wọ́ gbogbo àwọn àpò mi kí n wo bóyá mo ní owó kankan nínú bẹ̀, àbí pé mo ní any, any owó tí ó lè help mi láti fi ṣe nǹkan kan àbí ẹmeji. Idi náà ni mo máa ń fi, fi owó pamọ́. Mo sì máa ń fi owó pamọ́ sí ẹ̀rọ orí phone, nǹkan tó ń pè ní, kí ni, bank, bank app. Mo máa ń fi àwọn owó díẹ̀ díẹ̀ sínú, sínú account mi pẹ̀lú àwọn, àwọn, àwọn tí Fidelity Bank. Nítorí pé gbogbo àwọn kí nìyí ó yẹ ki eyàn máa save owó. Kò dẹ́ dá pé kí èèyàn máa ní owó kankan àbí nǹkan tí ẹyan fowó ṣe. So owó, lé sì pé kí èèyàn fi owó pamọ́ kó fi ṣe nǹkan tó da tó bá di ọjọ́ iwájú. Nítorí pé tó bá di ọjọ́ iwájú, èèyàn máa nídi àwọn owó kọ̀ọ̀kan. Àwọn owó tí èèyàn bá ti wá fi pamọ́ ló máa wá bá èèyàn, tó máa, tó máa rán èèyàn lówó pé kí èèyàn máa ní àwọn owó tí èèyàn lè lò láti fi ṣe nǹkan tí ẹyan fẹ́ ṣe bóyá patí ẹ, bóyá èèyàn fẹ́ ṣe owó nǹkan ni o àbí èèyàn kàn need owó lójijì kí ó fi ṣe nǹkan àbí kó fi ṣe nǹkan tí èèyàn ò ṣarérò. Nǹkan tí wọ́n máa ń fi owó pamọ́ fún náà ni.

Báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Lọjọọ ọjọ́ ìbí mi, mi ò kí ń ní ìpàṣẹ àwọn nǹkan tó pọ̀ báyẹn ná. Báwo ni wọ́n ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Lọjọọ ọjọ́ ìbí mi, mi ò kí ń ní ìpàṣẹ àwọn nǹkan tó pọ̀ báyẹn ná. Mo kàn máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n bá mi fi àwọn ọjọ́ ìbí mi sí ọjọ́ tó ń bí mi áti pé mo kàn ún, mo kàn máa ń wà pe kí n wà yọ pẹlu àwọn ọ̀rẹ́ mi.

Rárá o, mi ò kí ń mu ọ̀gùn báyẹn nítorí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ọ̀gùn báyẹn torí pé mo dẹ̀ kó ríra rẹ̀ díẹ̀ torí pé àwọn, àwọn mọ́tò tó gbé mi lọ sí Èkó lọ́jọ́ kan, mọ́tò yẹn kò níbi tó fẹ́ lọ, ó wá break down sórí ju títí, ko wá fún wọn ní owó oo, ta máa fi wá dé padà, àwọn ẹkùn mọ̀ ọ́n kan ló fi dé ṣá, ǹkọ́ tó wá, ǹkọ́ tó ṣẹlẹ̀ náà nìyẹn.

Ṣé mo wọ gíláàsì? Rárá o, mi ò wọ gíláàsì sójú. Mi o má n wọ gíláàsì rí, nítorí pé ojú mi ti-- ojú mi jẹ́ ojú tó, tó dáa. Mi ò níran láti máa lo gíláàsì kí n fi máa rínọ̀. Àwọn mì níìdí gíláàsì kan máa fi máa ríran, sùgbọn èmi kọ́. Mi ò tíì fi bẹ́ẹ̀ ní èkì gbogbo àwọn gíláàsì tí máa fi ríran. Nítorí pé mo sì jẹ́ ẹni tó si kere ninú ayé. Mi ò tíì, mi ò fi bẹ́ẹ̀ ní gbogbo àwọn, àwọn iròju ojú tó máa ń ní, tó máa ń disturb àwọn eẹ̀yàn.

Rárá o, mi ò lu etí mi nítorí pé ọkùnrin ni mo jẹ́. Ṣùgbọ́n àwọn obìnrin máa ń lu etí wọn bí gẹ́gẹ́ bí ọkùnrin, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀. Mo kórìíra rẹ̀ nítorí pé àwọn èèyàn tí mo máa ń wo ti o máa ń lu etí wọn gẹ́gẹ́ bí ọkùnrin, wọ́n jẹ́ àwọn èèyàn tí àwọn tó wà nínú ìlú tó máa ń wo bákan nítorí pé wọ́n rò pé wọ́n kàn máa ń di owó gbé láti àwọn, àwọn tó wà nínú ìlú òyìnbó. Nítorí náà mi ò lu etí nítorí pé mi ò kọ́kọ́ like ẹ́ ti ẹ̀yàn. Ti ẹ̀yàn gẹ́gẹ́ bí ọkùnrin bá ṣe ń lu etí kò de dá bí, bí gbogbo àwọn nǹkan ṣe rí báyìí.

Ṣé mo fẹ́ràn rírán àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀. Ọ̀un tí mo fẹ́ràn jù nípa rírán àwòrán ni àwọn èèyàn tó paint gbogbo àwọn kiní yẹn. Nítorí ẹni tó paint ẹ, mo, mo máa ń, mo, mo mọ àwọn ẹlòmíràn tó máa paint, ìṣe wọn ó dẹ̀ da, ó da gan. So nípa aṣẹ tí, tí bóyá mo fẹ́ràn rírán ìyá àwòrán, mo, mo, ó, ó máa ń dùn mọ́ mi nínú tí mo bá ríi pé àwọn èèyàn fi nǹkan tó ní lórí wọn kan, ó máa fi máa fi gbogbo àwọn ẹrú kiní yẹn. Nítorí pé ó máa ń, ó máa ń help òkowoo àwọn èèyàn àti gbogbo àwọn èèyàn tó máa ń tanná lálẹ́

Ṣé mo ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Kàn ìṣe tí mo ń ṣe kò fi bẹ́ẹ̀ níbi káàdì báyẹn ná. Tori pé àwọn káàdì ìṣe tí mo ní jẹ́ àwọn káàdì tó wà, tì tí ó yẹ kí n máa fi hàn fún anybody. Nítorí náà àwọn kadi tó máa ń fún wa, won máa ń gba kato kúrò níbí kato kúrò nínú bẹ̀. Gẹ́gẹ́ àwọn èèyàn mi, ó máa ń fún, ó máa ń fún yẹn, ó máa, ó máa fi owó tó yẹ kí wọ́n fi ṣe káàdì, wọ́n máa fi ṣe ǹkan mi.